Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Wọ́n bí mi, bí wọ́n dẹ̀ ṣe kọ́ mi, wọ́n kọ́ mi láti máa lo ọwọ́ ọ̀tún mi. Mo máa ń fi ọwọ́ ọ̀tún mi kọṣẹ́, mo máa ń fi ọwọ́ ọ̀tún mi jẹun, mo máa ń fi ọwọ́ ọ̀tún mi mu omi, mo máa ń fi ọwọ́ ọ̀tún mi ṣe iṣẹ́, mo máa ń fi ọwọ́ ọ̀tún mi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ṣùgbọ́n ẹ̀kọ́ kan náà mo máa ń lo ọwọ́ òsì. Ǹkan tí mo dẹ̀ máa ń fi ọwọ́ òsì ṣe ni wípé mo máa ń fi ọwọ́ òsì ṣe, tí mo bá ṣe ìgbọ̀nsẹ̀ tán tí mo nílò láti san ìdí mi, ọwọ́ òsì ni mo máa ń lò. Tàbí ohunkóhun tó ní ṣe pẹ̀lú wípé mo wà ní balùwẹ̀ bóyá mo tọ̀ ọ́ ni àbí mo ṣe ìgbọ̀nsẹ̀, ọwọ́ òsì ni mo máa ń lò. Ṣùgbọ́n àwọn ohun mìíràn bẹ́yẹn, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò láti fi ṣe wọ́n.

Ṣé mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Nígbà tí mo fi wà ní ilé ìwé, ó ní ìpele kan tí a máa ń wà tí a ń pè ní three hundred level. Ní ìpele yìí, ó jẹ́ ìpele tó jẹ́ pé wọ́n fi ààyè sílẹ̀ fún wa láti lọ sí ìta, lọ sí àwọn ilé iṣẹ́ láti lọ bá wọn ṣiṣẹ́ kí wọ́n fi mọ̀ bóyá ohun tí wọ́n ti ń kọ́ wa láti ìpele kìíní, ìpele kejì títí dé ìpele kẹta, láti fi mọ̀ bóyá ó yé wa. Ṣùgbọ́n ohun bí wọ́n ṣe ṣe ìpèsè àwọn iṣẹ́ yìí ni wí pé torí pé a sì jẹ́ ọmọ ilé ìwé tí a tí ìparí ilé ìwé, wọ́n á fún wa ní ààyè láti bá àwọn, ilé iṣẹ́ bẹ́ẹ̀ yẹn ṣiṣẹ́ ṣùgbọ́n wọn kò kí ń san owó fún wa. Nítorí náà iṣẹ́ ọ̀fẹ́, òun ni wọ́n máa ń fi ààyè rẹ̀ sílẹ̀ fún wa láti ṣe. Nítorí pé wọ́n lérò wí pé bí a ṣe ń bá wọn ṣiṣẹ́, a ń kẹ́kọ̀ọ́ sí i ni. Iṣẹ́ ọ̀fẹ́ ni. Mo tún ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí tó ṣe wí pé nígbà tí mo ń bẹ̀rẹ̀, nígbà tí mo wá padà wá parí ilé ìwé mi gan-an tí mo wá bẹ̀rẹ̀ láti wá máa ṣiṣẹ́, iṣẹ́ àkọ́kọ́ pàtó tí màá ṣe, iṣẹ́ ọ̀fẹ́ ni. Iṣẹ́ tó ṣe pé mo nílò láti ṣe fún èèyàn láì gba owó kankan ni. Ṣùgbọ́n ní ìsìn yìí mo ti ń ṣe iṣẹ́ tó jẹ́ pé mo ti ń gba owó. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan náà bẹ́ẹ̀ yẹn náà mo tún máa ń ṣe iṣẹ́ tó ṣe wí pémi ò kí ń gba owó lọ́wọ́ àwọn mìíràn. Tí ó jẹ́ pé máa kan ṣe iṣẹ́ ọ̀fẹ́ yẹn fún wọn láti fi lè fa ojú wọn mọ́ra kí wọ́n lè di oníbàárà mi ní gbogbo ìgbà. Tàbí tí mo bá wò pé ènìyàn kò ní owó láti san ṣùgbọ́n ó fẹ́ ṣe iṣẹ́ yẹn, mo máa ṣe iṣẹ́ yẹn fún ẹ lọ́fẹ́ láì gba owó kankan. Àwọn ọ̀nà tí mo máa ń gbà ṣe iṣẹ́ ọ̀fẹ́ ni ìwọ̀n yẹn.

Mo máa ń fọ eyín mi ní ẹ̀ẹ̀mejì lójoojúmọ́. Màá fọ ní àárọ̀ nígbà tí mo bá kọ́kọ́ jí, màá dẹ̀ tún fọ ní alẹ́ lẹ́yìn ìgbà tí mo bá jẹun tán. Nígbà tí mo bá kọ́kọ́ jí láàárọ̀ tí mo bá fọ eyín mi, ó máa ń jẹ́ kí n lè rí oúnjẹ tí màá bá jẹ fún ọjọ́ yẹn kí n lè ríi jẹ, a jẹ kó lọ. Màá dẹ̀ lè rí itọ́ gan, màá lè rí gbẹ́mi. Ní alẹ́ náà nígbà tí mo bá fẹ́ sùn tí mo ti jẹ oúnjẹ tí mo fẹ́ jẹ tán, mo tún máa ń fọ eyín mi. Eléyìí máa ń jẹ́ kí ẹnu mi mọ́ dáradára kó kí ń jẹ́ kó ń rùn. Pápa jù lọ àwọn-- tó bá yẹ pé oúnjẹ alẹ́ tí mo jẹ ó ní àwọn ohun èròjà bíi irú, àlùbọ́sà, àwọn èròjà wọ̀nyí dẹ̀ níyìí wọ́n máa ń rùn lẹ́nu. Mi dẹ̀ kì í fi omi ṣan enu lásán máa fọ kí n-- tí màá rí pé gbogbo àwọn oúnjẹ ajẹkù tó je pe o bọ́ sí kọ́rọ̀ ẹ̀kẹ́ tàbí kọ́rọ̀ eyín, pé mo rí pé mo fọ kúrò. Torí sọ-- torí tí mo bá sùn tí màá dẹ̀ fí màá jí láàárọ̀ ọjọ́ kejì, ẹnu mi ò ní máa bù tí ìwọ̀nba ló máa ń rùn mọ́. Tó dẹ̀ jẹ́ pé àárọ̀ ọjọ́ kejì yẹn náà màá fọ bẹ. Ẹ̀ẹ̀mejì ni mo máa ń fọ enú ní ojúmọ́.

Irú ojú ọjọ́ wo ni mo fẹ́ràn jù? Mo fẹ́ràn ojú ọjọ́ tí ó bá mú òtútù fẹ́rẹ́fẹ́, ní eléyìí tí ó máa ń jẹ́ kí gbogbo ẹ̀ kó tutù díẹ̀díẹ̀, tí kì í ṣe pé ó mú òtútù jù. Irú àwọn ojú ọjọ́ bẹ́ẹ̀ yẹn ni mo máa ń fẹ́ràn, tí gbogbo ẹ̀ tutù ni wọ́n bá. Eléyìí kò ní jẹ́ kí ooru kó mú mi, eléyìí kò ní jẹ́ kí òtútù kó mú mi jù náà, eléyìí kò ní jẹ́ kí mo máa làágùn lákọ̀lákọ̀, eléyìí kò ní jẹ́ kí ó máa mú omi ju ìwọ̀n bá ni mo máa mú omi. Mo máa ń fẹ́ràn irú àwọn ojú ọjọ́ báyìí. Irú ojú ọjọ́ báyìí dè tún níyì, ó máa ń jẹ́ kí ènìyàn lè jáde ní àsìkò tó wúyàn, ó dẹ̀ máa jẹ́ kí ènìyàn náà wọlé ní àsìkò tó wúyàn, kò ní sí pé ẹ èrù pé òjò fẹ́ràn bá yàn, kò dẹ̀ ní sí èru wí pé ohun tó mú ní àmúju á pa èèyàn náà pẹ̀lú. Ojú ọjọ́ tí kò tutù jù, tí kò dẹ̀gbóná jù tó wà ní àárín ni irú ọjọ́ tí mo fẹ́ràn jù.

Ìgbà mélòó ni mo máa ń ṣe àyẹ̀wò ìmeèlì mi? Mo máa ń ṣe àyẹ̀wò ìmeèlì mi lóòrèkóòrè lójoojúmọ́. Kódà kò ní iye ìgbà tí mo máa ń ṣe àyẹ̀wò, torí mò ní, mo ní ju ìmeèlì ẹyọ̀ kan lọ tó dẹ̀jẹ̀ wípé àwọn ìmeèlì yìí ni mo fi ń ṣe iṣẹ́ oríṣiríṣi tó ṣe pé ó nílò kí n, kí n fi ìmeèlì mi sílẹ̀. Tí ó bá jẹ pé mo fẹ́ apply fún àwọn ìṣẹ bẹ́ẹ̀ yẹn, tí wọ́n bá ní nǹkan tí wọ́n fẹ́ sọ fún mi, tí wọ́n ní information tí wọ́n fẹ́ jẹ́ kí n mọ̀, orí ìmeèlì yìí ni wọ́n a ṣ-- ni wọ́n a fi ránṣẹ́ sí. Èyí máa jẹ́ kí n máa wo ìmeèlì mi lóòrèkóòrè láti fi lè wò pé àwọn ọ̀rọ̀ wo ni wọ́n fẹ́ sọ fún mi, kíni àwọn nǹkan pàtàkì tí wọ́n nílò láti sọ fún mi tí ó jẹ pé mo gbọdọ̀ mọ̀ nípa rẹ̀. Mi ò kí ń dúró dé pé ilẹ̀ mọ́ àbí ilẹ̀ ṣú ki n tó wo ìmeèlì mi. Lóòrèkóòrè, òun ni mo máa ń yẹ ìmeèlì mi wò ní ojoojúmọ́.

Mo ti lọ sí òde rí dáadáa. Mo ti lọ sí òde ìgbéyàwó rí. Mo ti lọ sí òde ìsọmọlórúkọ rí. Mo ti lọ sí òde ìwúyè rí. Mo ti lọ sí òde àwọn tí wọ́n ń ṣí ilé rí. Mo ti lọ sí òde ẹni tó ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí. Oríṣiríṣi òde òun ni mo ti lọ rí. Tí mo bá dẹ lọ àwọn òde wọ̀nyí, bí irúfẹ́ òde náà bá ṣe jẹ́, òun ni ó máa ń sọ irú aṣọ tí màá bá wọ̀ lọ sí irú òde bẹ́ẹ̀. Fún bí àpẹẹrẹ, aṣọ tí mo máa ń wọ̀ lọ sí òde ìsọmọlórúkọ tàbí òde ayẹyẹ, ẹ́, ọjọ́ ìbí, ó yàtọ̀ sí eléyìí to jẹ́ pé mo máa wọ̀ lọ sí ẹni tó ṣe graduation tó ẹ̀ ṣẹ̀ kẹ́kọ̀ọ́ jáde ní, ẹ́, ilé ìwé tàbí eléyìí to ṣe wí pé mo máa wọ̀ lọ sí ẹni, ẹ́, sí, ẹ́, òde ẹni tí ó ń ṣí ilé. Ó, irúfẹ́ òde tí mo bá ń lọ, òun ló máa sọ irú aṣọ tí màá wọ̀. Òun ló dẹ̀ máa ń sọ irú oúnjẹ tí màá bá jẹ. Tí lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá lọ sí òde, oúnjẹ díẹ̀ náà ni mo máa ń jẹ. Mi ò kí ń jẹun púpọ̀, màá kàn jẹun níwọ̀nba kò kàn má dà bíi pé èèyàn ò jẹun. Omi dẹ̀ ni mo dẹ̀ máa ń sábà mu ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá lọ sí òde. Mi ò kí ń mu àwọn ọtí ẹlẹrindòdò tàbí ọtí líle. Nítorí wípé mi ò fẹ́ràn láti máa mu irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n omi ó dára fún mi púpọ̀ láti máa mu. Mo dẹ̀ máa ń mu omi tí mo bá lọ sí òde. Tí n ba lọ sí òde, mo máa ń ná ẹni tó pè mí sí òde, mo máa ń ná ní owó. Ìyẹn tí ó bá jẹ́ pé ẹni yẹn ó jó lójú agbo. Tí ẹni yẹn ti kò bá dà ẹ jó lójú agbo, mo máa ń fún un ní owó sínú envelope, bó, ẹ́, tí mo ti bá fi pamọ́ tàbí kí n bá send rẹ̀ sí account rẹ̀. Mo máa ń ṣi-- mo máa ń rí dájú wípé mo fún ẹni tó bá lò mi lóde náà ní owó. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà mirán dẹ̀ ní tí mo bá ń lọ sí òde, mi ò kí ń dá nikan lọ sí òde. Mo máa ń kọ́wọ̀ọ́ rìn pọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi láti lọ sí òde ni. Tí a bá dẹ̀ ti lọ sí irú òde bẹ́ẹ̀ yẹn, o máa ń jẹ́ kí ó dùn ko ní arìnrìn dáadáa nígbà tó bá jẹ́ pé a tóbi mẹ́ta, mẹ́rin, márùn-ún ti a jọ lọ pọ̀. A jọ máa wọkọ̀ pọ̀ ni. A jọ máa lọ síbẹ̀ ni. Tí ó bá jẹ́ ibi tí a kò mọ̀, èyí máa n jẹ́ kó rọrùn fún wa láti béèrè ọ̀nà. Jú kọ jẹ́ pé èmi nìkan ni mo lọ sí òde. Mo ti lọ sí òde oríṣiríṣi rí dáadáa. Mo dẹ̀ máa ń gbádùn ara mi tí mo bá lọ sí òde.

Mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà. Mo fẹ́ràn láti máa se oúnjẹ mi nínú ilé mi. Ìdí tí mi kò ṣe fẹ́ràn kí máa ra oúnjẹ òpópónà ni wípé ìgbà mìíràn wà tó ṣe wípé èèyàn ò mọ́ irú omi tí wọ́n fi dáná, èèyàn ò mọ́ irú nǹkan tí wọ́n pò pa pọ̀ gan tí wọ́n fi dáná. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn dẹ̀ tún ní tó ṣe pé agbègbè tàbí àyíká tí wọ́n ti ń dáná yii na kò ń ṣe àyíká tó ní ìmọ́tótó tó-- ìmọ́tótó tó yanran tí. Ibẹ máa ń dọ̀tí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Èrò ti máa ń pọ̀ jù níbẹ̀. Ẹni tó ń dáná yẹn gan nígbà mi, ó lè máa fọ ọwọ́ rẹ tàbí kó máa fi aṣọ tó dọ̀tí dáná, tàbí kó fo omi tó dọ̀tí dáná, tàbí kó máa mọ ibi tí omi ti wá, tàbí ìgbà mìí kan tí ẹ tùn wà tó ṣe wípé ata tó ti bàjẹ́ ṣùgbọ́n tí wọ́n mọ̀ pé owó pọ́kú, owó kékeré là wọ́n fi máa rà á. Óun ni wọ́n á sè nígbà mìíràn láti tà fún àwọn èèyàn. Ọjọ́ kan wà tó ṣe wípé mo ní ẹnìkan ní ẹ̀gbẹ́ mi tó ti ra oúnjẹ ní òpópónà. Ṣúlẹ̀ ọ̀sẹ̀ yẹn, ẹni yẹn kàn yagbẹ́ ni. Tó ṣe wípé a nílo láti gbé ẹni yẹn lọ sí ilé ìwòsàn tó gba oríṣiríṣi abẹ́rẹ́ àti òògùn kí ara rẹ̀ tó dá. Àti ìgbà yìí, óun ní o ti jẹ́ kí n kórìíra oúnjẹ òpópónà. Yálà, tá-- èy-- à, yálà bẹ́ẹ̀, màá yáa se oúnjẹ mi ní ilé mi níbi tí mo ti mọ̀ pé mo mọ ibi tí omi rẹ̀ ti wá, mo mọ irú nǹkan tí mo rà pé mo fẹ́ sè, mo mọ, ẹ́, àwọn-- mi ò, mi ò kanlẹ̀ ní ra ata tó ti bàjẹ́, ata tó jú-- tó ṣojúre, òun ni mo máa rà. Àwọn èròjà tí màá lò, àwọn èròjà tó dángájíá tó ṣe wípé mo mọ̀ pé kò lè fa kí n yagbẹ́. Agbegbe ayìká ní ilé ìdáná mi náà tí máa dẹ́ tun tì sé náà. A jẹ́, ẹ́,--- àyíká tó jẹ́ pé ó wà ní ìmọ́tótó. Èmi kò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà o. Mo fẹ́ràn láti sè fún ara mi.

Mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi. Àwọn Yorùbá bọ̀ wọ́n sọ wípé àjọjẹ ló ń dùn. Ẹ̀ oúnjẹ ò dùn, bẹ́ẹ̀ eniìkan ọ̀ ní àjọjẹ ló ń dùn. Mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi. Ìgbà mìíràn gan-kán tí ẹwà tó ṣe wípé tí mo bá dáná, mi ò kí ń dáná títí èmi nìkan mo ti máa ń ro tẹ́ó mìíràn mọ́. Kò dẹ̀ sí ọjọ́ tí mo bá dáná tó ṣe wípé mi ò ní rí ẹnìyàn bá mi jẹ oúnjẹ náà. Tó bá dé jẹ oúnjẹ tó ṣe wípé mo ṣètò pé mo fẹ́ gbé lọ sí ibi iṣẹ́. Nítorí pé mo máa ń se oúnjẹ tó ní adùn púpọ̀. Tó ṣe wípé ìwọ̀n ìgbà tí mo bá ti lè ṣí báyìí òrun dí dùn, òun ló máa gbé síta. Àwọn ará ibi iṣẹ́ mi gan-an alábàáṣiṣẹ́ pọ̀ mi gan-an. Wọ́n á dúró nídùúró pé wọ́n fẹ́ bá mi jẹ lára oúnjẹ mi. Oúnjẹ tí èmi dè ti kanlẹ̀ bù kúrò láti ilé tẹ́lẹ̀ kòn ṣe oúnjẹ kékeré. Mo tí bù níbù wípé bí ẹ́yàn kan tàbí èèyàn méjì a bá mi jẹun. Mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi. Ìdùnnú ayọ̀ okan ló máa ń mú wá fún mi tí mo bá ń pín oúnjẹ pẹ̀lú èèyàn. Yálà mó fẹ́ jẹ́ tí ẹniyàn bá mi bá-- tó bá mi jẹ tàbí mo sè tí mo ti wá pín tí mo wà pẹ́ àwọn ọ̀rẹ́ mi pé à ó yá ọ, mo ti ṣé oúnjẹ tán kó ní ka lukú yin wàgbà títí ẹ. Ìdùnnú àti ayọ̀ wà níbẹ̀. Ó dẹ̀ sì tún ní ìbùkún tí eeyán bá ń ṣe irú óre báyìí láti máa pín oúnjẹ pẹ̀lú èèyàn. Ó ní ìbùkún níbí Ọlọ́run sé máa ń bùkún irú ẹni bẹ́ẹ̀. Ébi kò lè pa irú ẹni bẹ́ẹ̀ rárá àti rárá.

Aago mẹ́jọ ní òwúrọ̀ ni ọ́fíìsì mi máa ń ṣí. Mo ti máa ń kúrò nílé láti bi aago méje ní òwúrọ̀. Eléyìí máa ń jẹ́ kí n tètè dé ibi iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ó ku, eh, aago mẹ́jọ kù ìṣẹ́jú ogún tàbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, òun ní màá ti dé ọ́fíìsì mi. Mi ò kí ń pẹ́ dé ọ́fíìsì rárá. Tó bá dẹ̀ tí di aago mẹ́jọ, a máa bẹ̀rẹ̀ àwọn ohun tí a fi máa ń ṣiṣẹ́ ní, eh, òrékoore. Kí n lè tètè dé ibi iṣẹ́, kí n lè tètè kúrò nílé ní aago méje tí mo máa ń kúrò nílé. Mo ti máa ń jí níbi aago márùn-ún àbọ̀, màá dáná, màá wẹ̀, màá múra, màá dè ẹ́ lọ. Eléyìí máa ń jẹ́ kí n tètè dé ibi iṣẹ́. Eléyìí tí màá dẹ̀ ti tètè dé ibi iṣẹ́, bẹ́ẹ̀ yẹn, màá gbàdúrà fún bí ìṣẹ́jú márùn-ún. Màá dẹ̀ fi ọkàn mi balẹ̀, màá sinmi, kò ní sí pé mò ń sá sókèsódò àbí mo ṣẹṣẹ̀ ń sáré tàbí ṣe kíni kan. Eléyìí máa ń jẹ́ kí n ti gbára dì fún iṣẹ́ titi ọjọ́ yẹn. Aago méje tí mo dẹ̀ tún máa ń kúrò nílé yìí, eléyìí tó máa jẹ́ kí n tètè dé ibi iṣẹ́ ní bí ó ku ogún ìṣẹ́jú tí aago mẹ́jọ á fi lu. Ó máa ń jẹ́ kí, kí n lè tètè dé ibi iṣẹ́ nígbà mí tí mi, tí n kò ní pàdé, eh, traffic kankan ní ojú ọnà.

Bẹ́ẹ̀ni o, mo ní ìwà tó dára tí mo bá ń jẹun. Àkọ́kọ́ tí mo bá ń jẹun, mo máa ń rí pé mo bu oúnjẹ sí inú abọ́ mi. Mi ò kí ń jẹun nínú ìṣasùn tí mo bá fi se oúnjẹ. Ìwọ̀nba oúnjẹ tí mo dẹ̀ lè jẹ tán ní ẹ̀ẹ̀kan náà, òun ni mo máa ń bu. Mi kò kí ń bù ju nǹkan tí mo lè jẹ lọ. Tí mo bá dẹ̀ ń jẹun, mi ò kí ń jẹ́ kí ẹnu mi máa dún pàṣàà pàṣàà tàbí kó máa dún yànmù yànmù, tó jẹ́ pé ẹni tó bá wá jókòó sẹ́gbẹ̀ẹ́ mi, ara a máa ní tàbí kí inú máa bí. Máa ní ìdákẹ́ jẹ́ bẹ́ẹ̀ yẹn ni mo máa ń jẹun. Mi ò si kí ń sọ̀rọ̀ lórí oúnjẹ torí kí ata má bà ṣapa mi lórí. Tí mo bá dẹ̀ ti jẹun tán, mo máa ń fọ ọwọ́ mi. Kí n tó jẹun, màá fọ ọwọ́ mi. Tí mo bá dẹ̀ ti jẹun tán náà, màá fọ ọwọ́ mi pẹ̀lú omi àti ọṣẹ. Tí mo bá ń jẹun, mi, mo máa ń rí dájú wípé tó bá jẹ́ pe ounjẹ tó ṣe pé ṣibi ni mo fi ń jẹ, mo máa rí dájú wípé ṣibi àti abọ́ wọn kò máa lu golómgolom lára wọn, kò máa pariwo, kò máa dún, kò máa ṣe yànmù yànmù káàkiri. Ìwà tó dára gbà, òun ni mo máa ń wú tí mo bá ń jẹun. Yálà, mo wà nílé ni o, àbí mo wà ní òde. Torí mo kanlẹ̀ kó irira kí ènìyàn má ṣe yànmù yànmù, má ṣe ráràdàrà nídi oúnjẹ, má ní, kí ènìyàn má ní ìwà tó dára ní'di oúnjẹ, mo kórìíra rẹ gan.

Ní ọjọ́ àbámẹ́ta tí ó kọjá, mo lọ sí ibi orin. Ibi orin tí mo si lọ yìí, eléyìí ti Ilé-ìjọsìn mi tí wọ́n gbé kalẹ̀ ni. Tó ṣe wí pé àwọn orin tí èèyàn fi ń yin Ọlọ́run, àwọn orin inú ìwé, àwọn orin tí èèyàn fi ń gbé oṣúbà sí Ọlọ́run, àwọn orin tó ṣe pe o máa mú èèyàn wá sí ìrònú pìwà dà, òun ni àwọn orin tí wọ́n kọ. Mo fẹ́ràn láti máa lọ sí ibi orin torí orin jẹ́ ohun tí mo fẹ́ràn gan-an. Ó máa ń jẹ́ kí inú mi kó dùn, ó máa ń jẹ́ kí n, kí n wà ní ìdákẹ́jẹ́ nígbà tó bá jẹ́ pé nǹkan tí mo nílò ní, ẹ, wákàtí yẹn nìyẹn. Ó dẹ́ tun máa ń jẹ́ kí mo rí rí Ọlọ́run sí i. Tó ṣe wí pé àwọn orin tí mo máa kọ sí Ọlọ́run, àwọn orin tó dùn. Ó ni ní ọ̀sẹ̀ náà, àbámẹ́ta tó kọjá mo ṣe lọ. Ìgbà mìíràn ẹ̀wẹ̀ dẹ́wàá tó ṣe wí pé mo dẹ̀ máa lọ sí ibi orin. Àwọn orin tó kàn jẹ́ pé màá fi ṣẹ̀fẹ̀, tẹ́ pé èèyàn fi máa gbáfẹ́, bẹ́ẹ̀ yẹn ló mo máa lò. Ṣùgbọ́n eléyìí tó ṣe pé Ilé-ìjọsìn mi bá gbé kalẹ̀, òun ni mo máa ń sábà lọ jù.

Mo máa ń tọ́jú èékánná mi. Mo máa kọ́kọ́ gé, ni kí jẹ́ kí èékánná mi kó gùn rára àti rára. Torí tí èékánná bá ti gùn, ó máa ń jẹ́ kí àwọn ìdọ̀tí tí ènìyàn kò fi ojú rí kó sá sí abẹ́ rẹ. Mo máa gé tó máa lọlẹ̀. Mo dẹ̀ máa ń, tí mo bá ń wẹ̀, mo máa ń fọ̀ dáradára. Mo dẹ̀ ní ìpara tó ṣe wí pé mo máa fi pa lóòrèkóòrè. Nígbà mìíràn, mo máa ń ríi wí pé mo máa ń fọ ọwọ́ mi lóòrèkóòrè. Eléyìí tó máa ń jẹ́ kí ọwọ́ mi kó ṣẹ funfun. Níwọ̀n ìgbà tí mo bá ti lè fọ ọwọ́ mi, màá tún fi kírímù tí mo máa ń fi pa ọwọ́, màá fi pa ọwọ́. Lósòosù, mo máa ń ríi wí pé mo lọ ṣe ìtọ́jú èékánná mi. Eléyìí tí àwọn olóyìnbo ń pè ní pedicure. Eléyìí wọ́n bá mi rẹ́ sí omi gbóná tó láwọn èròjà tón máa fi sí i. Tí wọ́n bá bá mi rẹ́, ó ní bó ṣe máa bá mi fà. Ó ní bí ó ṣe máa bá mi gé tá tún lọlẹ̀ si. Ó dẹ̀ ní oríṣiríṣi òróró àti kírímù girí sì tí wọ́n a fi bá mi pa. Gbogbo eléyìí máa ń jẹ́ kí èékánná mi kó wà ní ìmọ́tótó. Kò dẹ̀ kí ń jẹ́ kí àrùn, ẹ́, kòkòrò tí ènìyàn kò fi ojú rí kó sá sí abẹ́ rẹ̀. Ó dẹ̀ máa ń jẹ́ kí èékánná mi kó dùn wò. Torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà, òun ni àwọn ènìyàn máa ń sọ fún mi wí pé èékánná mi dára, ó rẹwà, ó ba ara mi mu. Pápá jù lọ, tí mo bá gbe sí abẹ́ òòrùn, ó ní bó ṣe máa máa dán tá a máa wu èèyàn.

Mo máa ń fi ìpara sí ara o. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo jẹ́ ènìyàn tí ara rẹ̀ máa ń tètè funfun, pàápàá jùlọ tóbi bá ti kan ara mi, ara mi máa tètè funfun. Eléyìí máa jẹ́ kí n fi ìpara sí ara. Ìpara tí mo dẹ̀ máa ń fi sí ara yìí dẹ̀ ni yìí, ìpara tó, tó ki dáadáa ni. Torí irú ìpara bẹ́ẹ̀ tó ki yẹn kò ní jẹ́ kí ara mi kó tètè sẹ funfun. Mo sì ní tó bí ìpara oríṣi méjì bẹ́yẹn tí mo máa ń lò láti fi para mi. Mo ní ilé tí mo máa ń lò ní àárọ̀, mo sì ní ilé tí mo máa ń lò ní alẹ́. Gbogbo àtẹ́lé tí mo ń lò lárọ̀, àtẹ́lé tí mo ń lò lálẹ́ torí kí ó le jẹ́ kí ara mi má tètè sẹ funfun àti wípé kí ara mi kó máa dán ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí eléyìí tó máa ń jẹ́ kí ara ṣe rí. Ó máa ń jẹ́ kí ara mi kó ṣe jọ̀lọ́m jọ̀lọ́m, ó máa jẹ́ kó dùn rí, ó máa ń jẹ́ kí ara mi kó ṣe jọ̀lọ̀. Mo fẹ́ràn láti máa fi ìpara sí ara. Ìpara tí mo dẹ̀ tún ní tí mò ń fi sí ara yìí, ó ní òórùn fẹ́rẹ́fẹ́ tó ṣe wípé tí mo bá fi para tán tí èèyàn bá wọ inú yàrá tí mo bá ti para, inú ẹni bẹ́ẹ̀ a máa dùn. A máa bèèrè pé ṣe mo dáná nínú yàrá ni? Láì mọ̀ wípé òórùn fẹ́rẹ́fẹ́ tí wón fi sínú ìpara mi, òun ló rùn bẹ́yẹn. Mo fẹ́ràn ìpara mi gan torí irú òórùn tó máa ń, tó ń mú jáde àti bó ṣe máa ń jẹ́ kí ara mi kó wà ní dídán.

Mo fẹ́ràn tíì, mi ò fẹ́ràn coffee. Ìdí tí mo fi fẹ́ràn tíì ni wípé tíì ò ní agbára tó coffee. Coffee ní àwọn èròjà kan nínú tó ṣe wípé ó má ń jẹ́ kí ara ti tèmi kó gbọ̀n, kó máa gbọn rìrì rìrì. Ìdí nìyẹn tí èmi ṣe fẹ́ràn coffee ṣùgbọ́n mo fẹ́ràn tíì. Áràárọ̀, òun ni mo dè máa ń mu tíì. Pàápàá jùlọ ní àsìkò òtútù, àsìkò òjò. Tí mo bá ti mu tíì láàárọ̀ bẹ́ẹ̀, yóò máa ń jẹ́ kí ara mi kó balẹ̀. Ó dé máa ń jẹ́ kí ara mi kó elééti, òtútù a fi máa mú mi, òtútù kò ní mú mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá dẹ̀ fẹ́ po tíì mi dè lé léyìí, mo máa ń rí dájú pé mo fi mílíìkì tó pọ̀ síí dáadáa torí mo máa ń fẹ́ràn kí mílíìkì pọ̀n bíi tíì mi. Mi ò kí ń fi ṣúgà tàbí oyin tàbí ohun adùn sí tíì mi torí mi ò like-- mi ò fẹ́ràn nǹkan tó dùn jù. Ǹkan tó ṣe wípé níwọ̀n bá, òun ló dùn, òun ni mò máa ń fi sí tíì mi. Mílììkì dẹ́ẹ̀ tí tó mi, tí mo-- mi ò nílò láti máa fi ṣúgà tàbí oyin tàbí nǹkan mí sí tíì mi. Tíì mi dè níyìí, mo máa ń mu ní gbígbóná ni. Mi ò fẹ́ràn tíì tutù, tíì gbígbóná ni. Èyí ló máa ń jẹ́ kó jẹ́ wípé àsìkò òjò òun ni mò máa ń sábà mu tíì, láàrárọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast. Oríṣiríṣi podcast dẹ̀ ni mo máa ń gbọ́. Mo máa ń gbọ́ podcast eléyi to ní ṣe pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe, eléyìí tí wọ́n ń pè ní career podcast. Mo máa ń gbọ́ podcast eléyi to ní ṣe pẹ̀lú bí ènìyàn ṣe lè ṣe okòwò, eléyìí tí wọ́n ń pè ní business podcast. Mo máa ń gbọ́ podcast eléto ní ṣe pẹ̀lú bí ènìyàn ṣe lè jẹ́ kí, ẹm, ìbáṣepọ̀ ènìyàn pẹ̀lú ẹni tí ènìyàn nífẹ̀ẹ́ sí tàbí ẹni tí ènìyàn n bá gbé bó ṣe lè, ẹ́, múná dóko sí, eléyà tí a n pè ní relationship podcast. Irúfẹ́ àwọn podcast ti mo máa ń gbọ́ lé lé yìí, mo dẹ̀ fẹ́ràn láti máa gbọ́ wọn torí wípé ó máa ń jẹ́ kí n kọ́ ẹ̀kọ́ lára ẹlòmíràn. Podcast yẹn dẹ̀ ni yi ko kin ṣe ẹnìkan èèyàn méjì na máa ń gbówá, oríṣiríṣi àwọn èèyàn na máa ń gbówá, tí wọ́n, àwọn náà máa wá sọ oríṣiríṣi ìrírí tí wọ́n ti rí. Tí màá gbọ́, èmi náà ṣa, màá mún àwọn eléyii to ṣé pó bá mi wí níbẹ̀ tí mò lè ṣe àmúlò sí ìgbésẹ, ìgbésí ayé mi. Mo dẹ̀ tún fẹ́ràn láti máa gbọ́ podcast yìí, pàápàá jù lọ tí mo bá ní iṣẹ́ tí mò ń ṣe bóyá iṣẹ́ ilé tí mi ò dẹ̀ fẹ́ k'ákòkó kó máa ṣofo, tí mo fẹ́ ṣe nǹkan méjì àbí mẹ́ta papọ̀, màá ma ṣe iṣẹ́ ilé tí mò ń ṣe lọ, màá dẹ̀ tún máa gbọ́ podcast náà ní ẹgbẹ́ kan. So wọ́n máa ń, eléyìí máa ń jẹ́ kí ọpọlọ mi kó tún jí pépé síi, ó tún máa ń jẹ́ kí n mọ̀ bí àwọn ènìyàn bí wọ́n ṣe ń ṣe nǹkan àti bí wọ́n ṣe erongbá wọn nípa àwọn nǹkan kọ̀ọ̀kan, ó máa ń jẹ́ kí èèyàn mọ̀. Eléyìí kò ní jẹ́ kí èèyàn di dọndikalẹ̀.

Bẹ́ẹ̀ ni, mo ní aṣọ òtútù. Aṣọ òtútù yìí ò ní mo máa ń sábà wọ̀ nígbà tí àsìkò òtútù bá dé tí òjò ń rọ̀ léra léra. Àwọn aṣọ yìí wọn kò kín ń jẹ́ kí òtútù kó mú mi. Àwọn aṣọ tó nípọn tí wọ́n dẹ̀ kí dáadáa ni tí mo bá ti wọ̀, ní ṣe ló máa jẹ́ kí ara mi kó, kó normal. Máa jẹ́ kí ara mi warm, kò ní jẹ́ kí ara mi tutù, mi ò ní máa gbọ̀n léyín tàbí kí ń máa gbọ̀n lọ́wọ́ tàbí kí ọwọ́ mi tutù jù. Àwọn aṣọ òtútù yìí ní àsìkò ooru báyìí òní mo máa ń sábà ra wọn torí ìrọ́ àsìkò bẹ́ẹ̀ ni èèyàn máa rí wọn rà ní owó tó kéré. Ṣùgbọ́n tó bá yẹ pé èèyàn fẹ́ lọ ra ní àsìkò òtútù tí àsìkò òtútù ti dé, wọ́n ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa fẹ́ rà ní àsìkò yẹn, wọ́n máa ń gbé owó le. Nítorí náà àsìkò ooru, òní mo ti máa ń rà sílẹ̀. Àsìkò o- àsìkò òtútù kọ̀ọ̀kan dẹ̀ ni mo máa ń pàrọ̀ rẹ̀ tí mo bá wọ aṣọ òtútù kan fún àsìkò òtútù yìí. Nígbà tó bá ti di àsìkò òtútù tí ọdún mìíràn, màá tún ti pàrọ̀ rẹ̀ torí ìwọ̀nba náà ni mo máa ń sábà ra tó ẹ pé màá wọ̀ ní àwọn àsìkò òtútù yẹn. Ọhun nìkan ni. Mo ní a- aṣọ òtútù bí i fìlà, mo ní fìlà òtútù, mo ní ìbọ̀wọ́ òtútù, mo ní aṣọ òtútù gangan tó ń pè ní nì kádiga, mo ní ṣòkòtò òtútù, mo ní bàtà òtútù. Gbogbo àwọn aṣọ wọ̀nyí òní ó máa ń jẹ́ kí òtútù kì í máa mú mi bí bá ti di àsìkò òtútù.

Bẹ́ẹ̀ ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún, pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ tí ó bá yege, tí wọ́n ṣe iṣẹ́ tó dára, tí iṣẹ́ náà mú mí dùn dáradára. Mo máa ń fi, mo máa ń fún wọn ní owó àfikún. Ìgbà mìíràn, de níyìí tó ṣe wí pé owó àfikún wọn gan tí mo máa ń fún wọn, wọ́n máa ń ju owó tí wọ́n gbà ní oṣooṣù lọ. Eléyìí máa ń jẹ́ kí inú àwọn òṣìṣẹ́ náà kó dùn. Ó de máa ń jẹ́ ká wọn náà kí wọ́n ṣe iṣẹ́ takuntakun torí wọ́n mọ̀ wípé níwọ́n ìgbà tí wọ́n bá ti ń ṣiṣẹ́, ò, èmi tí mo jẹ́ ọ̀gá wọn mo rí pé wọ́n ń ṣiṣẹ́, mo de í ń dá, bí wọ́n ṣe ń ṣiṣẹ́ yẹn mo ń dá padà fún wọn nípa fún wọn ní owó àfikún. Eléyìí máa ń encourage wọn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó dà máa ń jẹ́ kí wọ́n fi ìtara sí iṣẹ́ tí wọ́n bá ń ṣe fún ìyàn tíwájú sí i.

Nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, mo ní, mo máa ń ní ìrora tẹ́lẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo ti lọ fún ẹ̀kọ́ nípa bí a ṣe lè bá àwọn ènìyàn sọ̀rọ̀, eléyìí tí wọ́n ń pè ní public speaking, mi ò ní ìrora láti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn mọ́. Kò sí bí ènìyàn ṣe pọ̀ tó, mo máa dúró di gbì níwájú wọn báyìí, mo máa sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Kò sí wí pé àyà mí máa ma já tàbí kí ń máa gbọ̀n tàbí kí ń máa ká lọ́lùú tàbí kí ó dàbí pé ilẹ̀ fẹ́ lanú, ó fẹ́ gbé mi mì tàbí kí ọwọ́ mi máa gbọ̀n tàbí kí orí mi gan máa gbọ̀n. Kò sí gbogbo ìyẹn mbẹ́ torí ilé ẹ̀kọ́ bí wọ́n ṣe bá ènìyàn sọ̀rọ̀ tí mo lọ, gbogbo bí àwọn ọ̀nà ta lè fi dẹ́kun gbogbo àwọn nǹkan wọ̀nyí, gbogbo àwọn ìṣòro àti ìrora yìí, òun ni wọ́n ti kọ́ wa. Tó dẹ́yẹ̀ pé mo ti ṣe àmúlò wọn. Eléyìí tó ti wá jẹ́ kí èmi gan, ó dá mi lójú láti lè bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní iwájú. Ní àsìkò tí mo wà yìí ò mi ò ní ìrora láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní iwájú.

Oríṣi ẹ̀fọ́ ni mo fẹ́ràn láti jẹ ju. Ẹ̀fọ́ ọ̀rọ̀wọ́, ẹ̀fọ́ amúnútutù àti ẹ̀fọ́ kan tí à ń pè ní ẹ̀fọ́ ìyànàpájà. Ẹ̀fọ́ ọ̀rọ̀wọ́ yẹn òun ni mo fẹ́ràn jù torí abẹ́ kòkó òun ni ó ti máa ń wú. Àwọn ẹ̀fọ́ tó bá dẹ̀ tí lè ń wú níbi irú abẹ́ kòkó báyìí, àwọn ẹ̀fọ́ tó máa ń dára ni. Àwọn ẹ̀fọ́ tó máa ń ní oríṣiríṣi fitami, àwọn ẹ̀fọ́ tó máa ń ṣe ara lóore ni. Mo sì tún fẹ́ràn amúnútutù náà àti ẹ̀fọ́ ìyànàpájà. Kódà àwọn ẹ̀fọ́ eléyìí amúnútutù àti iyànàpájà, èèyàn ò nílò láti rà ní ọjà. Tí èèyàn bá ní ibi tí ómi ń ṣe sí lọ́pọ̀lọ́pọ̀ ìgbà, èèyàn lè gbìn síbẹ̀ tó dẹ̀ jẹ́ pé ó máa ma wú fúnra rẹ̀ ni. Ìdí tí mo dẹ̀ ṣe fẹ́ràn àwọn ẹ̀fọ́ yìí ni wípé wọ́n ò nílò fataláísà láti fi wú. Nítorí náà, ó máa ń jẹ́ kí àwọn mínírà, àwọn fitami tó wà níbẹ̀ ó máa ń jẹ́ kó pẹ́ kó dẹ̀ ṣe ara lóore. Ìdí pàtàkì tí èèyàn dẹ̀ ṣe ń jẹ ẹ̀fọ́ ni nítorí pé èèyàn fẹ́ rí àwọn fitami níbẹ̀. Èyí tó dẹ̀ jẹ́ pé torí pé ó jẹ́ ẹ̀fọ́ tí èèyàn lè gbìn nílé, tí òun nílò láti rà lọ́jà, èèyàn máa rí gbogbo àwọn fitami tí yán wà nínú rẹ̀. Tí mo bá dẹ̀ ṣe àwọn ẹ̀fọ́ yìí, ó máa ń dùn, ó máa ń dùn dáradára gan. Tó ṣe wípé ẹ̀mi gan tí mo bá jẹ wọ́n, tí mo bá gbé fún àwọn alábàásisẹ́ mi papọ̀ tàbí àwọn tí a jọ ń gbé nílé, wọ́n máa ń bèrè sí torí máa fi ọ̀pọ̀lọpọ̀ irú àlùbọ́sà àti ata àti ẹja, ẹran máa fi ṣe tó dẹ̀ jẹ́ pé ó máa dùn ni kí ó máa ma ta sánsán. Ẹni tó ń bọ̀ ní máìlì tó pọ̀ síbi tí mo wà gan á máa gbóòórùn. Àwọn ẹ̀fọ́ yìí dẹ̀ ni mo máa fi ń jẹ òkèlè tàbí kí n fi jẹ ìrẹsì, kò sí ohun tí mi kò lè fi jẹ. Ṣùgbọ́n nǹkan tí mo máa ń ṣe tí mo bá ro ẹ̀fọ́ mi bẹ́yẹn ni wípé ẹ̀fọ́ tí ó pọ̀ ju ọjọ́ kejì, n ò tí ì máa jẹ tán. Mi ò kí ń ro ẹ̀fọ́ tó ẹ́ bú máa pẹ́ títí torí ẹ̀fọ́ kò sí oúnjẹ tí yàn ń jẹ́ kó pẹ́ títí, títí tí mo bá ṣèsé lani àárọ̀ ọjọ́ kejì n ò tí ì jẹ wọ́n tán. So ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù, ẹ̀fọ́ ọ̀rọ̀wọ́, ẹ̀fọ́ amúnútutù àti ẹ̀fọ́ ìyànàpájà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń ra bàtà, aṣọ, ohun ẹ̀ṣọ́ bíi ti yẹtí, chaini, ago, bangles, kírímù tí mo fi máa ń pa ara mi tàbí àwọn ohun mìíràn tó yẹ pé mo fi máa ń tún ara mi ṣe ní ilé tí mo ń pè ní skincare. Máa ń ra àwọn náà lórí Íńtánẹ́ẹ̀tì. Ìgbà mìíràn ẹwẹ̀dè ẹwà tó yẹ pé màá rà bíi fóònù mi tàbí ẹ̀rọ tí mo fi ń ṣiṣẹ́ ní ibiṣẹ́ tó ń pè ní laptop, màá rà á lórí Íńtánẹ́ẹ̀tì. Kò sí ohun tí mo kì í rà ní orí Íńtánẹ́ẹ̀tì. Tó bá ti lè jẹ́ wípé ohun tó da tí àwọn ènìyàn púpọ̀ dẹ̀ sọ nípa rẹ̀ pé ó da, tó dẹ̀ jẹ́ pé ẹni tó ń tà á náà ó tà dáradára, ó dẹ̀ fi ránṣẹ́ dáradára kí í ṣe pé ó gba owó lọ́wọ́ àwọn èèyàn kò wá fi ọjà wọn ránṣẹ́. Gba àwọn nǹkan wọ̀nyí, òun ni mo lè rà á lórí ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì.